Irú ẹbun wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹbun tí èmi fẹ́ràn láti máa bun àwọn ènìyàn, oríṣiríṣi ẹbun ni èmi máa bun àwọn ènìyàn. Léri, ọbẹ kí n tó lè bun yan ní ẹbun, o gbọdọ̀ base léri iṣẹ́ tí ẹni náà bá n ṣe. Ẹni tí n bá n ṣe báábà, èmi ẹbun clipper lemi fẹ́ràn kí n máa bun. Ti eyan bá n ṣe mákálíkì, ìrinṣẹ rẹ ni fun. Ẹbun tí èmi máa bun àwọn ènìyàn ju ìrinṣẹ wọn ni, àmọ́ ẹbun tó dáa jù, ẹbun mọ́tò àti ilé.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí oju cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí ori cloud, tí èeyàn kankan ò sì ní ní àǹfààní àti rí àfẹ́nì tí mo bá fẹ́ kí i.